Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní àjọ̀dún ìkórè. Àjọ̀dún ìkórè jẹ́ ìkan lára àwọn àjọ̀dún tí mo fẹ́ràn sì tí mo sì ní ìfẹ́ sí pẹ̀lúpẹ̀lú. Àjọ̀dún ìkórè nínú ìjọ wa ó jẹ́, ó jẹ́ àjọ̀dún tí a máa ń kó èso oríṣiríṣi èso wá láti wa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún tó jẹ́ kí a rí ọdún mìí. Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní àjọ̀dún ìkórè. Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní àjọ̀dún ìkórè. Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní àjọ̀dún ìkórè.

Bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà pẹ̀lú àwọn oníbàárà mi àti àwọn tí mo máa ń ra nǹkan lọ́wọ́ wọn ni. Báyìí mo máa ń bèèrè pé èló ni, tí wọ́n bá ti sọ iye e, màá wá ná. Màá sọ fún wọn pé iye báyìí ni mo fẹ́ san, tó bá gbà, màá rà, tí ó bá sí gbà, màá kúrò n bẹ̀. Bí mo ṣe máa ń bá èèyàn ṣe ìdúnadúrà nìyẹn. Láìsí ariwo pẹ̀lú láìsí ìkùnsínú, pàápàá ìdúnadúrà dáa gan. Ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀

Àkókò ọdún tí mo fẹ́ràn jù lọ ni ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì ó jẹ́ ìkan nínú àwọn ọdún tí mo nífẹ̀ẹ́ sí tí mo sì fẹ́ràn gidigidi gan. Àkókò ọdún Kérésìmesì ni mo nífẹ̀ẹ́ sí jùlọ. Mo sì fẹ́ràn rẹ̀ gidigidi gan. Àkókò ọdún Kérésìmesì, òun ni ọdún alárinrin, ọdún aláyọ̀ tí gbogbo àwọn ẹ̀gbọ́n mi àti àwọn ìyàwó wọn àti pẹ̀lú pẹ̀lú àwọn ọmọ wọn náà, won mà'wálé, a máa jẹun papọ̀. Àkókò ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù.

Mi kò sí ní ojú òpó ayéludára kankan kankan. Nítorí pé èmi kò ń ṣe ẹnìkan tó fẹ́ràn afẹfẹyẹ̀yẹ̀ àbí tó fẹ́ràn kí àwòrán òun kó máa lọ káàkakiri ayéludára. Nítorí rẹ̀ ni mi ò ṣe si ní ojú òpó ayéludára kankan kankan. Ojú òpó ayéludára ni a ti máa ń rí oríṣiríṣi ǹkan tó da àti oríṣiríṣi ǹkan tí ò da tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa. Nítorí náà èmi kò sí ní orí ojú òpó ayéludára kankan kankan. Èmi kò sí ní ojú òpó ayéludára rárá.

Ìgbà tí mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ni ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò tẹ́lẹ̀ tó bá paná. Tí kò bá tí i paná, kódà máa ma tún ṣe ni, mi kò ní ra tuntun mií. Nítorí ẹ̀ ni ó jẹ́ pé mo máa ń rọ́rá lo ẹ̀rọ ayárabíàṣá mi kí ó má báa pa iná tan yan-yan. Tí mo bá ti rí pé ó fẹ́ máa ṣe bákan bákan, màá sáré gbe lọ sí ọ̀dọ̀ àwọn alámójútó rẹ̀ ki won bá mi wo nkan tó ń ṣe ní wàrànsesá kí ó tó di pé ó paná. Nítorí pé owó tí màá fi ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ó wọ́n gan-an, kì í dẹ̀ kí ń ṣe owó kékeré rara. Nítorí ẹ̀, ó dí ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá mi tó bá paná tan yan-yan kí n tó ra tuntun.

Èmi kò fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè rárárárá. Ẹ̀rọ ìgbésókè kò ń ṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí láti bíi sí bẹ̀ yẹn. Nítorí ìdí èyí ni mi kò ṣe fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Mi ò fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè rárárárá, nítorí ẹ̀rọ ìgbésókè kò ṣe nǹkan mi. Mi ò fẹ́ràn rẹ̀ rárárárá. Èmi kò fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè rárárárá, nítorí ẹ̀rọ ìgbésókè kò ń ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí rárárárá.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà ní ọjọ́ yìí, tí iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi gan-an, tí kò sí sí olùrànlọ́wọ́ tí yóò rán mi lọ́wọ́ láti lọ sí ọjà ní mo bá kẹ́yìn lọ ò ó. Nígbà tí mo kẹ́yìn lọ sí ọjà yìí, ọjọ́ yẹn ó jẹ́ ọjọ́ má nigbagbe fún mi nítorí mi ò tíì lọ sí ọjà ní àkókò yẹn lórí. Àkókò tí mo fi lọ sí ọjà ilẹ́ tí ṣu, ó ti ṣú, ó ti ṣú léra, léra, léra. Àkókò tí mo lọ sí ọjà yẹn.